Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó mọ́. Torí pé mo mọ̀ wípé pípa owó mọ́ ṣe pàtàkì fún ọjọ́ iwájú àti fún àkókò tí mo bá nílò rẹ̀. Mo máa ń gbìyànjú láti yọ díẹ̀ nínú owó tí mo bá rí kí n sì fi pamọ́ fún ètò kan tàbí fún ìṣòro aláìlọ́jọ́. Pípa owó mọ́ máa ń ràn mí lọ́wọ́ láti ní ààbò láti ṣe ètò ìgbésí ayé mi dáadáa àti láti lè múra fún ọjọ́ iwájú mi láìní ìbẹ̀rù kan rárá.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Láti ya àwòrán, a máa ń lo kámẹ́rà tàbí fóònù. Ní àkọkọ, a máa ń yà níbi tí ìmọ́lẹ̀ bá wà dáadáa. Lẹ́yìn náà, a máa ń dojú kọ ohun tí a bá fẹ́ yà, a sì máa ń ṣètò kámẹ́rà kí àwòrán lè hàn kedere. A tún máa ń di kámẹ́rà mú dáadáa kí àwòrán náà má bà yí. Nígbà tí gbogbo nǹkan bá ti ṣètò tán, a máa ń tẹ bọ́tínì láti ya àwòrán. Yiya àwòrán dáadáa ní, a ní láti fi ọkàn balẹ̀. A tún gbọdọ̀ ní ibi tí ìmọ́lẹ̀ ti dára àti láti ṣe ètò to péye kí àwòrán náà bá lè jáde dáradára.

Ìgbéyẹ̀wò tí mo ṣe kẹ́yìn dára gan ni, nítorí pé mo múra sí i dáradára. Mo sì ka gbogbo ohun tí mo gbọ́dọ̀ mọ̀ nípa ìgbéyẹ̀wò náà. Mo fọkùnbalẹ̀ mo sì gbìyànjú láti dáhùn gbogbo ìbéèrè ní kedere. Lẹ́yìn tí mo parí, inú mi dùn nítorí pé mo se ipa tèmi dáradára. Olùyẹ náà sì kọ́ mi nípa bí mo ṣe lè múra sí i dáradára nítorí ọjọ́ iwájú. Ìgbéyẹ̀wò náà jẹ́ ohun tí ó dára, tó sì tún fún mi ní ìbúyà fún ọjọ́ iwájú.